Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bí àkókò tí mo wà, mo fẹ́ràn láti máa gbọ́ orin Kristẹni. Àwọn orin tí ó máa ń mú kí ẹ̀mí mi kó tún yín Ọlọ́run dáadáa, àwọn orin ni ó máa ń wọ̀ mí lára. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ orin ló wà pàápàá ní àyíká, torí pé kódà tí ó bá wù ọ́ láti gbọ́ àwọn orin yẹn, wà sá à rí ẹni kan tí yóò mọ̀ bóyá kọ orin yẹn ni, wà bí tí yóò mọ̀ gbọ́ orin yẹn tí ó dẹ̀ fi gbé sí orí speaker tí ó tí ó tó, tó, tó ń pariwo. To jẹ pé wà sá máa gbọ́ àwọn orin oríṣìíríṣìí. Ṣùgbọ́n tí bá wo orí ẹ̀rọ tó jẹ́ pé tèmi ni tí mo ní, mi kì í gbọ́ orin mí ju orin tó jẹ́ orin Kristẹni lọ, lóòótọ́ kò sí irú orin tí mi ò kí ń gbọ́. Mí i jẹ́rìí orin pé ẹyọ kan mi ò kí ń gbọ́ kò sí. So àwọn rock, mo lè gbọ́ rock, mo lè gbọ́ hip hop, mo lè gbọ́ mo lè gbọ́ blues, mo lè gbọ́ reggae, kò sí irú orin tí mi ò kí ń gbọ́. Ǹkan tí ó ṣe kókó fún mi ju nínú orin, òun ni content. Ǹkan tí ó wà nínú orin yẹn, àwọn lyrics, kí ni ǹkan tí ẹni tó kọ orin yẹn tó kọ nínú orin yẹn. Tí ó bá ti bá ìgbàgbọ́ mi mu, mo máa gbọ́ orin tó tùn ní ṣe pẹ̀lú ìfẹ́ náà. Tí ó bá ti bá ẹ̀mí mi mu, mi ò ni gbọ́ orin yẹn, mi ò fi-- mi ò fẹ́ràn irú àwọn orin bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbàtí aṣi kéré diẹ kò sí irú orin tí mí kìí gbọ tí orin bá ti dùn, ní etí tó dùn gbọ́, torí mo ní etí orin, mo máa mọ orin tó dùn dáadáa. Mo ní taste orin gidi, so ti ń bá gbọ̀, màá mọ̀ pé já orin yìí máa-- ó máa rẹwà láti gbọ́ létí o. So irú orin bẹ́ẹ̀ màá wá bí màá ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́. So-- ṣùgbọ́n ní ìsìn orin lè dùn o dáadáa, ṣùgbọ́n tí ó bá ti ní yíyin Ọlọ́run nínú rẹ̀ kó jẹ́ orin tí ó mọ́ dáadáa, iyẹn ni pé kò ko orin tí ó, tí ò ní àbàwọ́n nínú bí àwọn ọ̀rọ̀ kan tí ó, tio tíó dùn láti máa gbọ pẹ̀lú christiani bóyá ki wọn máa sọ̀rọ̀ nípa ilokulo àwọn òògùn olóró bí cocaine, drug, marijuana oríṣìíríṣìí àwọn ǹkan báyẹn tí ó dẹ́wọ́ pọ̀ nínú àwọn orin bí àwọn afro music tí wọ́n ń gbọ́. Bí kí wọ́n máa sọ̀rọ̀ nípa ṣíná bí pé ó dára. So irú àwọn orin bẹ́ẹ̀, ó, ó máa ń tako mi, so ó máa ń tako igbé sí ayé mi. Mi ò kí ń fẹ́ láti gbọ́ irú àwọn orin bẹ́ẹ̀. Mi ò dẹ́ kí ń fẹ́ràn pé kí ó wà láyìíká mi rárá. Mo máa ń gbìyànjú láti sá fún irú àwọn orin yẹn ko má bà wà nínú ọkàn mí rárá. So torí ẹ mi máa fẹ́ kí ọkàn mi wà ní mímọ́.

Àwọn tí mo máa wá nínú òṣìṣẹ́ tuntun, ó jẹ́ àwọn ǹkan tí mo ń pé ní value system nìyẹn, ohun tí wọ́n lè ṣe. Mi ò kí ń fi bẹ́ẹ̀ focus lásán lórí ohun tí wọ́n kọ́ bóyá bí professional ǹkan tí ó yẹ kí wọ́n ṣe torí lọ́pọ̀lọpọ̀ ìgbà kí ó tó di pé mo gba òṣìṣẹ́, màá ti kókó mọ àwọn capacity wọn láti ṣe iṣẹ́ tí mo fẹ́ gbà wọ́n fún. So, mo dẹ̀ mọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ní capacity láti ṣe iṣẹ́ tí wọ́n gbà wọ́n fún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́ ló ní ìwà ẹ àti ìṣe tó bá ibi iṣẹ́ mi mun ìyẹn organization mi. So eléyìí ni mo máa ń consider jù. Àwọn ìwà tí èèyàn níbí, ìwà òtítọ́, ìrẹ̀lẹ̀ àti bá ṣe ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn èèyàn. Àwọn nǹkan tó ṣe kókó sí mi jù ní inú òṣìṣẹ́ tuntun nìyí pé ṣe ó lè, ó lè, ó lè fit in sínú ìgbésẹ̀ ayé organization wa. Ìyẹn bí a ṣe ń wù wá, bí a ṣe ń bọ̀wọ̀ fún ara wa, bá ṣe ń bá ara wa ṣiṣẹ́, bá ṣe ń nífẹ̀ẹ́ ara wa. Ṣé ẹni tí mo fẹ́ gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tuntun yìí ṣó lè ṣe irú ẹ? Àwọn nǹkan tí mo máa ń bèèrè, tí mo máa ń wò nìyẹn nínú òṣìṣẹ́ tuntun. Kò kàn kí ń ṣe pé bóyá ṣó lè ṣiṣẹ́ tí agbàá fún lásán kódà tí ń bá rí ẹni tó jẹ́ wí pé iṣẹ́ táa gba fún ó mọ̀ díẹ̀ ṣùgbọ́n kó mọ̀ tán dáadáa. Ṣùgbọ́n ó ní àwọn ìwà àti àwọn àwòmọ́ye, àwọn àwò mọ́n ra tó tó tó bá ilé iṣẹ́ mi tó bá mu, tí mo rí pé ó le báwa ṣe. Tí mo bá rí èèyàn bẹ́ẹ̀, ó pe mí láti gba irú èèyàn bẹ́ẹ̀ ju pé kí n gba ẹni tí ó jẹ́ pé ó mọ iṣẹ́ ta gba fún ó, ó, ó mọ̀ ṣe dáadáa ṣùgbọ́n kò ní àwọn àwòmọ́yẹ tí a máa ń-- tí, tí ọ̀pọ̀lọpọ̀ wa ń rí pẹ̀lú nínú ilé iṣẹ́ mi. Tí ò sí àwọn àwòmọ́ yẹn nínú ẹ̀, irú àwọn èèyàn báyẹn ó máa ń ṣòro fún mi láti bá wọn ṣiṣẹ́ bó tiẹ̀ ṣe jẹ́ wí pé wọ́n mọ iṣẹ́ yẹn tó. So èyí tó lè mú mi bá irú ẹni bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni pé bóyá mi ò ní orí ọ̀fẹ́ láti sọ pé mi ò bá a ṣiṣẹ́ àmọ́ tó jẹ́ pé iṣẹ́ tí a fẹ́ jọ ṣe ó jẹ́ iṣẹ́ tí ò nígbà àkókó púpọ̀. Ṣùgbọ́n tí o bá jẹ́ pé ó ṣiṣẹ́ tí mo mọ̀ pé ó máa bá mi ṣiṣẹ́ fún ìgbà tó pẹ́, ẹ màá rí wí pé value rẹ̀ gbọdọ̀ align pẹ̀lú témi, ìyẹn ni pé àwọn àwòmọ́ye tí ó wà lára, tí ó ní, o gbọdọ̀ bá ti ibi iṣẹ́ mi náà, ilé ìṣẹ́ mí ó gbọdọ̀ bá mu. Àwọn nǹkan tí mo máa ń wò ní lára òṣìṣẹ́ tuntun tí n bá fẹ́ fi sí ẹnu iṣẹ́.

Mo máa ń tọ́jú nọ́mbà fóònù mi dáadáa. Lọ́wọ́lọ́wọ́ báyìí, mo ní nọ́mbà bí i ẹgbẹ̀rún bí i méjì, bí i nọ́mbà ẹgbẹ̀rún méjì ni ó wà lórí fóònù mi tí mo fi síbẹ̀. Mo dẹ̀, mo máa ń ṣètọ́jú wọn sí orí Gmail mi. Orí Gmail mi, mo fi ọ̀pọ̀lọpọ̀, kódà gbogbo nọ́mbà yìí sí. Torí mo mọ̀ pé Gmail jẹ́ nǹkan tí mo lè tètè fi sí orí ẹ̀rọ kẹ́rọ̀ tí n bá wà, tí n bá nílò láti wá àwọn nọ́mbà yìí. Tí n bàá fẹ́ wá àwọn nọ́mbà lórí fóònù mi tí n bàá ti tẹ orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo máa ń pè, ó jẹ́ àwọn èèyàn tí mo mọ̀, tí mo mọ orúkọ wọn. Mo dẹ̀ mọ̀ n tí mo fi, tí mo fi store nọ́mbà wọn. Tí n bá ti lọ síbi contact tí mo ti search àwọn ọ̀rọ̀ nínú ibi orúkọ wọn, ó máa gbé àwọn orúkọ yẹn wá, màá dẹ̀ mu ẹni tí mo fẹ́ pè. Torí ẹ ti n ba fẹ́ fi nọ́mbà pamọ́ sórí ẹ̀rọ fóònù ni mo máa ń fi àwọn ọ̀rọ̀ kan sí tó máa ń jẹ́ kí n mọ ẹni tó jẹ́. Torí, torí pé àwọn orúkọ tí mo ní lórí fóònù mi pọ̀, àwọn nọ́mbà tí mo ní pọ̀. Ó máa ń jẹ́ kó jẹ́ pé orúkọ mi máa ń papọ̀ mọ́ra wọn gan. So tí orúkọ bá papọ̀, àwọn nǹkan mì í gbọdọ̀ wà tí máa fi dá ìyàtọ̀ mọ̀ láàárín àwọn orúkọ yìí. Tí n bàá fẹ́ wà, màá le tètè mọ̀ pé, eleyìí àti ibi báyìí láti pàdé, eléyi ibi báyìí láti pàdé, àbí àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan, àbí bí ẹni yẹn ṣe rí, àbí orúkọ ìnági jẹ. Oríṣìíríṣìí àwọn nǹkan ni mo fi máa ń ṣe yàtọ̀ láàárín àwọn nọ́mbà mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó máa fi nọ́mbà mi sí orí Gmail, orí ẹ̀rọ síìmù, SIM card fóònù ni mo máa ń fi nọ́mbà sí. Ṣùgbọ́n mo wá rí lẹ́yìn ìgbà tí fóònù mi sọnù bíi ẹmèjì, mo rí bí ó ṣe fún mi ní wàhálà láti rí àwọn nọ́mbà kan padà. Kódà àwọn nọ́mbà kan wà tí mi ò tíì ẹ́ rí mọ́. Torí tí kódà nígbà tí mo sọ fóònù mi nu tí mo wá tún lọ gba SIM mi padà tí mo retrieve rẹ̀, ẹ rí pé gbogbo nọ́mbà orí rẹ̀ ló ti lọ. A fi àwọn tó bá bẹ̀rẹ̀ sí ní pè mí láàárín wọn, oun ni màá rí nọ́mbà wọn. So eléèyì ló fún mi ní inspiration láti rí pé a ti máa fi nọ́mbà sórí síìmù yí ò dáa tó. Mo wá bẹ̀rẹ̀ sí ní fi nọ́mbà mi sí orí ẹ̀rọ Gmail eléèyì tí mo dẹ̀ rí pé ó pè mí gan. Torí mo lè bọ̀ sórí fóònù kìí fóònù tí màá ti mọ Gmail password, tí n bàá ti bọ́ síbẹ̀, mo lè wá nọ́mbà tí mò ń wá. A tì pé ní àsìkò táa wà yìí, kò n ṣe pé mo máa ń pè ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwọn nọ́mbà yìí, ehn, ó jẹ́ nọ́mbà tí a fi máa ń bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹni tí n nàá ti message ní WhatsApp, ehn, tí mo bá dé backup WhatsApp mi náà, ó tún máa ń jẹ́ kí n tètè rí àwọn nọ́mbà yìí dáadáa. Bí mo ṣe máa n ṣe pẹ̀lú àwọn nọ́mbà mi.

Bẹ́ẹ̀ ni, mo ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ òde, hmm, kódá-- òde àwọn ọ̀rẹ́ mi àti òde àwọn ẹbí. Àti ìgbà tí mo ti wà kékeré, mo ti ń lọ sí òde. Àwọn òde kéékèèké wà bí i ayẹyẹ ọjọ́ ìbí àwọn ẹgbẹ́ mi nígbà táa fi wà kékeré tí wọ́n le gé kéékí wọ́n wá fún gbogbo wa ní oúnjẹ tí gbogbo àwọn ọmọdé tó wà bẹ́ẹ̀ ni ó jẹ. Àwọn òde tí mo kọ́kọ́ lọ sí lọ́, nígbà táa fẹrẹ̀ẹ́ sí ní dàgbà, àwọn òde bí i kí á lọ sí ayẹyẹ wedding níbi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó, ẹ, àwọn òde tí mo bẹrẹ̀ẹ́ sí ní lọ́ ni ilé. Tí a bá lọ sí ru óde, a jókòó gẹ́gẹ́ bí i àlejò. Gbogbo n tí wọ́n bá dẹ́ ṣé, wọ́n á fún wa ní àwọn oúnjẹ, nǹkan mímu, nǹkan tó jẹ́ oríṣìíríṣìí, a dẹ́ tún máa gbádùn orin, a dẹ́ máa jó pẹ̀lú àwọn tó ń ṣe àjọyọ̀. So, mo ti lọ sí àwọn òde gan, pàápàá eléyìí tó jẹ́ ti àwọn ọ̀rẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi wá tún dẹ́ jẹ́ pé èyàn á lọ sí òde tó jẹ́ èmi náà, mo wà láàrin àwọn tí ó ń ṣe nǹkan kan tàbí méjì ní òde yẹn. Mo lè ṣe MC fún àwọn odé mìí. Àwọn òde mi wá to dẹ́ jẹ pé ọ̀rẹ́ mi tó súmọ́ mi bá ṣe wedding, mo lè ṣe àwọn best man tàbí igun ibẹ̀ tó jẹ́ pé àjọ máa wà ń bẹ́ẹ̀, ẹ́, láti jó lọ sí níwájú agbo àti ṣe oríṣìíríṣìí àwọn nǹkan. So, mo ti lọ sí òde rí dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi ò sì máa fẹ́ràn gan láti lọ sí òde torí mo máa láì-- mo máa fẹ́ràn láti jáde. Ẹ̀, mi ò kí n fẹ́ kan máa wà. Mi ò fẹ́ràn láti máa lọ sí òde kan, pàápàá tó bá jẹ́ pé èèyàn tí mo mọ̀, tí mo dẹ́ fẹ́ràn dáadáa, mo máa ń lọ sí òde ìru áwọ̀n ẹni bẹ́ẹ̀ láti tún fi bí wọ́n ṣe níyì ní ọ̀dọ̀ mi àbí níwájú mi láti fi hàn sí wọn. Tí má dẹ́ lọ sí àwọn òde lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń mú ẹ̀bùn dání fún àwọn tó ń ṣe òde àbí tí wọ́n ń ṣe ìnáwó láti lè fi mọ rírí wọ́n àti láti jẹ́ kí wọ́n mọ̀ pé mo fẹ́ràn wọn gan ni mo dẹ́ ní ìfẹ́ láti kópa nínú àjọyọ̀ wọn. So, ó dẹ máa ń múnu wọn dùn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa pè tí wọ́n bá bẹrẹ̀ẹ́ sí mí, "Dúpẹ́ pé a, àwọn dúpẹ́ fún ẹbùn yìí." So, òde jẹ́ ara àwọn ibi ti èèyàn tí ń socialize náà. So ìgbà mìí tí n bá lọ sí òde, mo máa ń pàdé àwọn èèyàn lóde, oríṣìíríṣìí àwọn èèyàn tí a fẹ́rẹ̀ẹ́ sí ní fọ̀rọ̀jú mi torí ọ̀rọ̀ tí ó jẹ́ pé láti ibẹ̀, a lè di ọ̀rẹ́ láti òde tí mo lọ.

Gbaradi fún àjọyọ̀ ńlá. Ó láwọn ǹkan tí èèyàn máa ń ṣe láti gbaradi fún àjọyọ̀ ńlá. Àwọn ǹkan tí a nílò àkọ́kọ́ ni, a nílò ọ̀pọ̀lọpọ̀ owó láti lè ṣe àjọyọ̀. Tóbá jẹ́ àjọyọ̀ ńlá bí ka sọ pé ìgbéyàwó àbí ìsọmọlórúkọ. Hmm, torí pé nílẹ̀ Yorùbá, tó bá fẹ́ ṣe àjọyọ̀ ńlá, eh, ó máa níí ṣe pẹ̀lú kíkó àwọn èèyàn lẹ́nu jọ. Ìyẹn ni wípé o ní láti se oúnjẹ fún gbogbo àwọn àlejò tó bá fẹ́ gbà. O ní láti tún pèsè ǹkan mímu fún àwọn àlejò tó bá fẹ́ gbà. So tí èèyàn bá fẹ́ ṣe ǹkan èèyàn lè dá ṣe, ọ̀pọ̀lọpọ̀ ó máa ń-- ìgbà ló máa-- ó máa nílò láti pe àwọn èèyàn láti bá ẹ dáná, àbí ko sanwó fún àwọn kan láti dáná oúnjẹ tí àwọn èèyàn ó ń jẹ níbi ayẹyẹ yẹn. Aah, láyé òde òní, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń gba event planner, eh, tó máa, tó máa plan gbogbo bí ayẹyẹ àti àjọyọ̀ ọjọ́ náà bí ó ṣe rí. So tó bá ti gba ẹni tó plan gbogbo ẹ̀, o lè máa nílò láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan mọ́. Tó jẹ́ wípé ẹni náà tó bá ti gba ni yóò bẹ̀rẹ̀ síí ṣe gbogbo àwọn ǹkan. Ṣùgbọ́n tó bá gba àwọn event planner bí ẹni tí yóò tún, yóò bọ mojútó àbí ṣàkóso ayẹyẹ, o nílò láti ṣáájú ẹ ṣe àmójútó rẹ̀ fúnra rẹ̀. Wà á ní láti pe àwọn èèyàn tí o bá mọ̀, bápa bóyá ẹbí àbí ọ̀rẹ́ tó mọ̀ pé wọ́n lè ràn ọ́ lọ́wọ́ láti ṣe àwọn ǹkan torí ìwọ nìkan o lè má lè dá àjọyọ̀ ńlá ṣe fúnra rẹ. Eh, torí ó ní ọ̀pọ̀lọpọ̀ planning nínú. Kín dẹ̀ láwọn ǹkan tí mò ń sọ pé ni planning tó nílò yìí? Tó bá ti ní owó rẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ ná, o gbọdọ̀ kọ́kọ́ mọ ibi tí wà á lò fún ayẹyẹ yìí. So tó bá jẹ́ pé ayẹyẹ ìgbéyàwó ni, o nílò bí i ọ́ọ̀lù tí wà á lò fún reception. O nílò láti prepare ibi kọ́ọ̀tù tí ọkọ àti ìyàwó ó lò láti ṣe, eh, oath àti o tún nílò láti pèsè, láti pèsè church tí wà á lò. So gbogbo àwọn ǹkan yo lo ti gbọdọ̀ wà nílẹ̀, tó ti gbọdọ̀ prepare fún kó tó di ọjọ́ ayẹyẹ. So wà á nílò láti rin àwọn ìrìnàjò yẹn. Àwọn ètò tí èèyàn tún gbọdọ̀ ṣe, o ní ìgbà míì wà tó jẹ́ pé àwọn èèyàn ní láti, láti travel wá láti ibi tó jìnnà wá sí ibi ayẹyẹ. Tójẹ́ jẹ pé èmi inú wọ́n lè fẹ́ sùn ìlú yẹn mọ́jú tí wọ́n á ní lè padà sí ibi tí wọ́n ti wá lọ́jọ́ náà. O gbọdọ̀ tún lè ṣe, eh, ìbójútó wọn láti bá wọn wá ibi tí wọ́n á sùn sí bóyá hotel àbí ibi tí wọ́n lè lodge. Tó bá dẹ́ ní ilé tó lè ṣe, tó lè pèsè sílẹ̀ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀, àbí bóyá guest room. Wà á ti ṣe gbogbo àwọn ètò àwọn ǹkan yi sílẹ̀ tó jẹ́ àwọn ǹkan yi o sì rọrùn láti ṣe. So ẹni tó bá fẹ́ ṣe àjọyọ̀ ńlá, o gbọdọ̀ ṣetán láti ṣe wàhálà tó pọ̀. So ẹni tó lè ràn ẹ́ lọ́wọ́ jù náà ni ẹni tó bá sùn mọ́ ẹ jù. So tó bá jẹ́ wípé ìyàwó ni ó fẹ́ ṣe ayẹyẹ àbí àjọyọ̀ ńlá, ọkọ rẹ̀ náà ni ẹni tó lè tètè ràn lọ́wọ́ jù. Tó bá dẹ́ jẹ pé ọkùnrin, ọkọ náà ló fẹ́ ṣe ayẹyẹ, àjẹyọ̀, àjọyọ̀, ìyàwó náà gbọdọ̀ ràn lọ́wọ́ láti jẹ́ kí ayẹyẹ yẹn dùn. Ṣùgbọ́n àwọn tí ò bá ti ní ìyàwó àbí ọkọ, wọ́n á nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọ̀rẹ́, ẹbí, ará àwọn ojúlùmo atará agbègbè láti jẹ́ kí ayẹyẹ yẹn kí ó dùn kó sì ṣe, ṣe dáadáa.

Lérò tèmi, ohun tí mo mọ̀ pé ìdílé ń pa mọ́ ju òun ni orúkọ. Pàápàá ìdílé tó bá jẹ pé wọ́n ní orúkọ tó dáa. Torí, orúkọ ó lè lanà, ó lè ṣìnà fún àwọn ọmọ. So àwọn ìdílé máa ń fẹ́ láti pa orúkọ mọ́. So ìdílé tí orúkọ wọn bá ti dára bóyá wọ́n mọ̀ wọ́n gẹ́gẹ́ bí àwọn ìdílé tó ti ṣe nǹkan takuntakun nínú ilù tẹ́lẹ̀. Orúkọ yi o le sì ọ́nà fún àwọn ọmọ wọn, ó jẹ́ ǹkan tí wọ́n máa ń pa mọ́. Àwọn ọmọ wọn ò lè wọ́n kì í yí orúkọ padà bó ṣe wu wọn. Ìdílé ti orúkọ wọn ò bá dára kódà àwọn ọmọ ò mọ́ fẹ́ láti yí orúkọ yìí padà káwọn ọmọ wọn náà bá jẹ́ orúkọ yi ni. So orúkọ mo lérò mo mọ̀ pé ó ṣe pàtàkì gan-an, ó ṣe pàtàkì gan-an. Bẹ́ẹ̀, ìtàn ìdílé náà ṣe pàtàkì torí ìtàn àti orúkọ ó máa ń lọ papọ̀ ni. So tí orúkọ bá wà tí ìtàn náà wà pẹ̀lú orúkọ yẹn, ó máa jẹ́ pé orúkọ yẹn ká mọ ìtàn tó rọ̀mọ́ pé orúkọ yẹn lè ní ìtumọ̀ dáadáa. So orúkọ yi ná lemi náà n pamọ́. Emí náà tún ń gbìyànjú láti build orúkọ fúnra mi. Tí èèyàn bá ti lorúkọ tó dáa fún bí i àpẹẹrẹ àwọn tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí, kódà bó jẹ́ pé orúkọ wọn bóyá àwọn èèyàn ò mọ̀ tẹ́lẹ̀ torí pé wọ́n ti jẹ ààrẹ àbí wọ́n jẹ́ ipò tó ṣe dáadáa kan lorílẹ̀-èdè. Ti ọmọ wọn ba lọ si ibi kankan nisin àbí lọla boya lẹ́yìn ti wọn ti kúrò l'ori ipò gan taa ba ri ọmọ wọn nibi kan, a rántí pe baba rẹ̀ ti ṣe nkan bayi ri, o dẹ le ṣi oríṣiríṣi ọ̀nà fún ṣùgbọ́n to ba jẹ pe burúkú náà ni wọ́nṣe pẹ̀lú orúkọ yẹn, o le mu ki àwọn eeyan ma ni ìgbàgbọ́ nínú ọmọ náà. Ọ̀pọ̀lọpọ̀ cases àbí sìnẹrío. Ó n láti rí tó jẹ pé orúkọ ṣe àkóbá fún ẹlòmí tó fẹ́ lọ gba iṣẹ́ tí wọ́n gbọ́ pé orúkọ tó ń jẹ ni, ìbí tó ti, ìdílé tó ti wá ni, a ni lè fún ẹ ní ìṣe yìí o. Ìgbà mìí náà dẹ wà tó tún jẹ́ positive. To jẹ́ pe torí orúkọ to n jẹ ni wọ́n wo pe iwọ lọ́mọ ẹni bai bai. "Óyá, máa bọ̀ wá ṣiṣẹ́ pẹ̀lú wa. A fẹ́ràn láti torí un tí wọ́n mọ̀ pẹ̀lú ìdílé yẹn." Kódà nílẹ̀ Yorùbá, orúkọ ṣe pàtàkì gan-an dé bí wípé ara àwọn ìwádìí tí wọ́n máa ń ṣe tí a bá fẹ́ fẹ́ ìyàwó. Ìdílé ọkọ á ṣe ìwádìí ìdílé ìyàwó, ìdílé ìyàwó náà a ṣe ìwádìí ìdílé ọkọ rẹ̀ láti mọ̀ kín ní ó rọ̀mọ́ orúkọ wọn. Torí orúkọ ó ṣe pàtàkì gaaani. O ṣé pàtàkì torí gbogbo orúkọ yi maa n ni ìtumọ̀ to ṣe gbogi ti eeyan dẹ gbọdọ gbìyànjú láti mọ àwọn itumọ orúkọ yìí ko le mọ bi àwọn orúkọ yìí ṣe ṣe pàtàkì, bo ṣe ṣe kókó to in tí mo lérò pé ó yẹ kí ìdílé máa pa mọ́ ju ni orúkọ. Ṣùgbọ́n lẹ́yìn pe wọ́n n pa orúkọ yi mọ̀ wọn gbọdọ tun maa gbìyànjú láti ri pe wọ́n fi orúkọ rere lẹ̀ fún àwọn to n bọ lẹ́yìn ko le jẹ́ pe àwọn to n bọ lẹ́yìn náà wọ́n a lè maa pa orúkọ yẹn mọ. Torí kò sáǹfààní pa ǹ pa nkan mọ́ tí ó bá ṣe pé ǹkan yẹn ní kìní àbí tó ní àǹfààní tó ń ṣe. To ba jẹ orúkọ ti o daa ni ko sẹni to fẹ́ pamọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé orúkọ táwà náà build tó dáa, àwọn ọmọ náà ó fẹ́ láti máa rìn nípasẹ̀ orúkọ yẹn kí orúkọ yẹn máa ba à parun. So ó jẹ́ ǹkan tí mo mọ̀ pé ìdílé máa ń pa mọ́ ní ero mi.

Mi ò kí ń fi tùràrí, ṣùgbọ́n ìgbà mìíràn ni mo màá wà níbi tí wọ́n ti fi tùràrí. Mi ò fẹ́ràn òórùn tó máa ń wá láti bí tùràrí. Ìgbà mìíràn mó máa ń wò pé kíni ìdí táwọn èèyàn fi ń fi tùràrí sí inú ilé. Ṣé wọ́n fẹ́ràn òórùn rẹ̀? Nítorí òórùn rẹ̀ ò kí ń ṣe òórùn tó dùn àbí òórùn tó dáa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní oríṣiríṣi ìdí tí wọ́n fi máa ń fi tùràrí sínú ilé. Ẹlòmíràn gbàgbọ́ pé tí òhun bá fín tùràrí sínú ilé, o máa jẹ́ ki àwọn àlùjànú o sá kúrò nínú ilé àbí àwọn spirit nkan kan. Ẹlòmíràn ó dẹ̀ le jẹ́ pé bóyá ẹ̀fọn àwọn ǹkan kan ni ó fẹ́ fi lé lọ. Ẹ́ẹ́, so ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò fẹ́ràn tùràrí láti máa fi kó dà. Eléyìí ta máa ń lò bí òògùn ẹ̀fọn tó máa ń fi sínú ilé. Torí bá wọn kì í máa ń mú òórùn rẹ̀ tó bá ń wọ inú orí èèyàn, ó máa ń dàbí kó ní, ẹ́ẹ́, effect tó jẹ́ effect tí ó dàbí negative effect ní ara. So torí ẹ, mi kì í fẹ́ fi tùràrí rárá rárá. Kódà mi ò kìn wò báyẹn mi ra tùràrí kankan rí. Mi ò fo owó mi rárí só gbogbo tùràrí tí mo ti bá pàdé bóyá ẹni kan lò mo lọ sílé àbí ẹni kan rà tí mo sábà wá bẹ tí wọ́n fi ń fi tùràrí. Àwọn míì dẹ́ tún máa ń lò rá páwọn ẹlẹ́sìn Mùsùlùmí. Rà pé wọ́n máa ń lò níbi àdúrà tí wọ́n bá ń gbà, wọ́n á máa fi tùràrí. Bóyá ó máa ń jẹ́ kádùá gbà ni o. Bóyá òhun náà l, bóyá òhun náà fí ń lé àwọn àlùjànú sí ibòmíì ni pé kí wọ́n má ba à-- káwọn àlùjànú máa ba effect àdúrà táwọn ń gbà. So àwọn nǹkan tí mo rí pé wọ́n máa ń lo tùràrí fún ni yẹn. Àmọ́, bóyá àwọn tùràrí kan wà náà tí Yorùbá ń pè ní fún tùràrí olóòórùn dídùn, ẹ́ẹ́, tó bá rí pé tùràrí dàbí perfume. Àwọn kan wà tó jẹ́ olóòórùn dídùn táwọn èèyàn lè fi sára. Mi ò mọ̀ bí à tùràrí náà lorúkọ ń pẹ́ tí à ń pè wọ́n ṣá, ṣùgbọ́n àwọn olóórùn dídùn yẹn èèyàn lè fi sínú ilé tó máa mú kínú ilé máa tà ṣánṣán lọ́nà tó da sí gbogbo. Ó máa ń jà fikán, fikán, fikán dáadáa. Ẹ́ẹ́, perfume náà sì jẹ́ bí tùràrí kan tí èèyàn lè fi sára. Ìyẹn mo máa ń lò láti fi síbi aṣọ láti ríi wí pé aṣọ tí mo wọ̀ yẹn, ó tún mú òórùn dídùn jáde dáadáa. So eléyìí, ó máa ń jẹ́ kó jẹ́ pé àwọn èèyàn tó bá bá pàdé wàá fẹ́ràn láti wà níbi tó bá wà torí pé òórùn tó ń jáde láti ọ̀dọ̀ rẹ yóò jẹ́ òórùn tó fa ni mọ́ra dáadáa. So àwọn olóórùn dídùn tí mo mọ̀ bíi fùfù tùràrí yẹn, èèyàn ni mo dè máa ń fín. Mo lè fín yẹn sára. Ẹ̀ẹ́, mo lẹ̀ fín yẹn sára. Ṣùgbọ́n àwọn tùràrí táa máa ń sun níná táa máa ń lò nínú ilé tó máa ń yọ èfín yẹn, òhun ni mi ò fẹ́ràn rárá. Àmọ tùràrí to jẹ́ perfume ti a lè lò sásọ àbí àwọn tùràrí ti èèyàn le gbé kó nínú ilé bí ehn ehn tí a n pé ní tó máa fún èèyàn ni odour tó tùn dáadáa nínú ilé. Mo ti gbàgbé orúkọ táa ń pè, òhun mo fẹ́ràn rẹ̀. So láti mú inú ilé, àwọn bí sunflower tí ó mú inú ilé máa ń run òórùn tó da. So mo fẹ́ràn irú àwọn yẹn.

Tí n bá ní kí n sọ ǹkan tó ń sọnù ní agbègbè mi, kó dà boya ni orílè-èdè mi ohun tí mo lè sọ pe a n padà nù jù, òhun ni àwọn èèyàn tí wọ́n ní ìmọ̀ tòpé tó pọ̀, eh ọ̀pọ̀lọpọ̀ àwọn professional bíi doctor, lawyer, oríṣiríṣi àwọn tí ó jẹ́ pé wọ́n ti wà trained as a professional. Òun ni human capital, àwọn èèyàn, òun ni a ń sọ nù jù ko i ṣe pé bóyá resources. Loótọ́, àwọn resources bí àwọn ǹkan àlùmọ́nì tó wà nínú ilẹ̀ náà oun sofo lopolopo torí ko si refinery gidi láti tun won se, ọ̀pọ̀lọpọ̀ ni oun bo si owo àwọn alupayida ti won n ji àwọn kini yi, ti won ji ti ko ti won o je ki o se e lo fún wa ni agbègbè ti mo wa àti lórí leede mi so àwọn sabotage oríṣiríṣi corruption lórí àwọn ǹkan yìí ó pọ̀. Ṣùgbọ́n eléyi tí mo sì mọ̀ pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gan-an tó sì ń sọnù, òun ni àwọn èèyàn tí àwọn tó ní ìmọ̀ tòkun tó pọ̀ báyìí tí wọ́n bá ti dìde, a rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí òkè òkun ìlú mìíràn láti lo, torí wípé, economic advantage to wa níbẹ̀ ti orileede àti agbègbè ti mo wa o fi bẹ́ẹ̀ fún won eh kò sí iṣẹ́ tó péye, tí o bá tún wá rí iṣẹ́ náà tó ṣe, ó lè máa-- owó ibẹ̀ lè máa tó ǹkan ju pé kó o lọ sí òkè òkun tí wọ́n á ti fún lówo tó ṣe tó torí ìdí èyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ professional tó kú ni agbègbè mi ló jẹ́ àwọn tí ò fi bẹ́ẹ̀ mọṣẹ́ wọn níṣẹ́ dáadáa, tó jẹ́ àwọn tó jẹ́ wí pé asa n ti à n rọ̀ misí. So àwọn tó péregedé tí wọ́n fi gbọ̀ọrọ̀ jẹ ka ju ni ó jẹ́ pé wọ́n ti lọ tí wọn sì lórilè-èdè yi mọ́. So deficit yẹn ó wà n bẹ́ẹ̀. Ó dẹ̀, ó dẹ̀ máa ń dùn mí, ó máa ń dùn mí torí èèyàn ló ṣe pàtàkì jù láti tún orílè-èdè ṣe àbí láti kọ́ orílè-èdè sọ dí bí a ṣe fẹ́. Àwọn ìjọba wa náà lo de fa gbogbo àwọn ǹkan yìí tí àwọn ìjọba tí i ó ń ṣe orílè-èdè Nàìjíríà àti agbègbè yi bà lè tún ìjọba wọn tó tọ̀ jẹ́ wí pé wà a ó máa support àwọn èèyàn láti grow nínú career tí wọ́n bá ń ṣe, ó máa fún àwọn èèyàn lánfàni láti lè dúró láti tún tún orílè-èdè yi ṣe láti ṣùgbọ́n tí ó bá sí gbogbo àwọn reform tó lè tún jẹ́ kí àwọn èèyàn máa dúró báyìí ní orílè-èdè, a sì tún máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá ńlá tí wọ́n mọ̀ sọnù, àwọn ìmọ̀ tí ó mọ̀ sọnù lọ sórí orílè-èdè mi. So a nílò láti pa àwọn kìnì yi mọ́ torí àwọn èèyàn wa lórílè-èdè Nàìjíríà wọ́n jẹ́ àwọn tó wà intelligent, wọ́n jẹ́ àwọn èèyàn tó jẹ́ pé ó ní ìmọ̀ gan-an tí wọ́n bá lọ sí ìlú mi wọ́n máa ń tún tayo àwọn akẹgbẹ́ wọn níbẹ̀ ni tó jẹ́ wí pé wọ́n á wa di ǹkan gbòógì nínú ibi tí wọ́n lọ, tó jẹ́ pé wọ́n á di ọ̀gá pàtàkì níbẹ̀. So tí a bá lè wá ọ̀nà láti ríi wí pé àwọn èèyàn yìí ń dúró sí orílè-èdè yìí, a jẹ́ kó ri lèdè wa kó tún kó bí kó gbe òde sí, kó tún kó tún kó tún kó tún ní àwọn ǹkan tó ṣe dáadáa sí i. Torí tí a bá ní àwọn dókítà tó jẹ́ pé àwọn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọṣẹ́ gan-an lórílè-èdè yìí, àwọn ìlú mìí gan lè máa ti àti ìlú wọn wá láti wá tọ́jú ara wọn torí wọ́n mọ̀ pé àwa rí eh eh ìtọ́jú tó péye gbà. Ṣùgbọ́n eh lónìí báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ǹkan yìí. Àwọn èèyàn yìí á ti lọ sí ìlú mi. So kò sí dókítà tó fi bẹ́ẹ̀ ṣe dáadáa lórílè-èdè Nàìjíríà, so ọ̀pọ̀lọpọ̀ ìgbà eh tó bá lówo tó bá tó bá ní àwọn àìsàn kan, wọ́n á ní láti lọ sí ìlú mi láti lọ o lè je ọmọ orílè-èdè wa náà ni wọ́n á bá pàdé níbẹ̀ tí ó tọ́jú wọn ṣùgbọ́n kò sí lórí orílè-èdè yi mọ́. Kò sí tètè torí lórílè-èdè kò sí equipment tó lè ṣi ojú tí wọ́n á fi tètè rí àwọn ǹkan yi ṣe. So a nílò láti ṣiṣẹ́ gan-an lórí bí a se ń ṣe ìjọba lórílè-èdè yi kí àwọn èèyàn má bàá tún má sálọ àwọn èèyàn tí a nílò láti build orílè-èdè. Ọlọ́run o rán wà lọ́wọ́.

Ọbẹ̀ tá ń ṣe fún ẹni tí ó ṣe àìsàn, ó jẹ́ special ọbẹ̀ tí ó lè mú kí ara ẹni náà tètè yá. So irú àwọn ọbẹ̀ yìí, wọ́n máa ń sè pẹ̀lú àwọn ewé àti egbò. Ó dàbí àgbo náà ni ṣùgbọ́n wọ́n á sé ní pẹ̀lú ewé tí ó ní ṣe pẹ̀lú àìsàn tó ṣe ẹni ẹ̀. Ó máa jẹ́ kí àìsàn yẹn wálẹ̀. So o láwọn ewé bí i àwọn ẹ̀fọ́ oríṣìíríṣìí bí i efinrin, oríṣìíríṣìí ewé tó yẹ kó wọn lè fi dáná tó ní àwọn, eh, nǹkan tí yóò ṣe nínú àgọ́ ara ẹni tó bá ń ṣe àìsàn. So irú àwọn ọbẹ̀ yìí, eh, wọ́n máa ń sè é, ìgbà mí wọ́n lè pè ní àsèjẹ, eh, nílẹ̀ Yorùbá wọ́n á sè é. Kódà àwọn ọbẹ̀ yìí gan, ó tún ní, eh, special type of pot tí wọ́n fi ń ṣe nígbà mí tó jẹ́ pé ó níru ìkòkò tí wọ́n á fi sè é, eh, àwọn ikòkò dúdú torí ikòkò yẹn náà ní nǹkan tó ń ṣe níbẹ̀. Torí ikoko, iru ikoko ti won fi amo se ni wan sábà ma n lo fún iru àwọn ọbẹ̀ láti je ki o tu ni ìbáṣepọ̀ pẹ̀lú nature yen torí amo ni won fi se ikoko. So amọ̀ nílẹ̀ nlẹ́, ó máa tún jẹ́ kí àwọn ǹkan yìí tún ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ. E, so iru àwọn ọbẹ̀ yi, o dára gan fún ẹni ti o ba n se àìsàn láti je. O dẹ̀ máa ń mú kí àìsàn irú ẹni bẹ́ẹ̀ kó sàn lọ́pọ̀lọpọ̀ ìgbà. So àwọn èèyàn tó dẹ̀ máa ń ṣe irú ọbẹ̀ yẹn, àwọn ti ó mọ nipá rẹ̀ dáadáa tí wọ́n mọ nipá ewé àti egbò tí wọ́n lè lò. Àwọn ọbẹ̀ náà kò sí ntí èèyàn ò le fi jẹ, wọ́n lè fi ẹja, oríṣìíríṣìí àwọn ǹkan sínú ẹ̀. Ó dàbí ọbẹ̀ tá ń jẹ náà naturally. Taa bá ń kíyèsi àwọn ǹkan tá ń jẹ bí àwọn ọbẹ̀ tá ń jẹ, ìlera wa gan o tún ń pé ju bá ṣe lérò lọ torí naturally gbogbo ǹkan tá ń jẹ náà tó bá jẹ́ ǹkan tó natural, nínú rẹ̀ náà ni àwọn èròjà ti wà tó tún máa ń fún ara ni okun àti agbára tó máa tún jẹ́ ki ara wa ko jí pípé dáadáa. So bá ṣe ń ṣe àwọn ọbẹ̀ yẹn náà, à n se bá ṣe ń ṣe àwọn ọbẹ̀ imí náà ni. Bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe ọbẹ̀ aláìsàn. Ó kàn le ní wipé òun ní àwọn èròjà tí ó jẹ́ pé a gbọdọ̀, a gbọdọ̀ mọ ṣùwọ̀n irú àwọn èròjà yẹn táa má fi sínú gbogbo ẹ̀ kó lè bá ṣiṣẹ́ ti a fẹ́ kó ṣe. So, eh, tí wọ́n bá ń ṣe irú ọbẹ̀ tí mo ti ní àsìkò kan tó jẹ́ pé ẹni tí mo mọ̀ délé délé ó ṣe àìsàn kan. So àwọn oríṣìíríṣìí ǹkan là ń gbọ́ pé ok ka ṣe irú ọbẹ̀ báyìí fún ẹni yẹn. So amọ̀ mi ò mọ̀ pẹ̀. Ìgbà tí àwọn ti ó mọ̀ nípa ẹ̀ wọ́n wá láti wá sè. Àwa náà rán wọn lọ́wọ́ fún wọn ní gbogbo ohun tí wọ́n nílò láti ṣe ọbẹ̀ yẹn. Won de se kini yen fún eniyii, eniyi de je, o de bere sini niwosan díẹ̀ díẹ̀. So ní àárín kan náà, eh, ìyàwó ẹni yi náà ó lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe ọbẹ̀ yìí, àwọn kan fún ní àwọn èròjà, wọ́n fún ní bá ṣe ń ṣe àwọn ọbẹ̀ yìí. Òun náà dẹ̀ wá, ó ra gbogbo èròjà yìí, ó bẹ̀rẹ̀ sí ní sè. Èmi náà ń ran ẹniyi lọ́wọ́ láti ṣe àwọn ǹkan eleyi ti won bá ní pé kí n bá wọn gbé, èyí tí mo bá lè ṣe, irán lọ́wọ́ ń bẹ̀ gbogbo ẹ à ṣe. Láti rí pé ara ẹni yìí ó padà bọ̀ sípò. So ọbẹ̀, ọbẹ̀ yẹn ó ṣe pàtàkì. Ọbẹ̀ tí máa ń wò eyan ọsàn, ó ṣe pàtàkì fún ẹni tí ó ń sá àìsàn. Kódà ìgbà mí gan, kokan jẹ́ ọbẹ̀ ẹ̀fọ́ àbí ọbẹ̀ ti ó ní ewé tó ṣe dáadáa nì eyan jẹ. Tí a ṣe làa gún, ilà gún tí èèyàn láàgùn jáde tó bá jẹ tán, ó máa ń fi hàn pé o, o kàn jẹ oúnjẹ lásán, o ti jẹ ǹkan tó jẹ́ wipé ó ń fún ara lókun àti agbára, ó tún ń jẹ́ ká ara ó tún ní immunity tó dá. So.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Àwọn nǹkan tí mo bá mọ̀ pé ó ṣe kókó nígbà tí mo báa ń se iṣẹ́ lọwọ́ tí mo mọ̀ pé ó yẹ kí n kọ sílẹ̀, mo máa ń gbìyànjú láti kọ ọ́. So ìròyìn bóyá nǹkan kan ṣẹlẹ̀, nǹkan kàn báyẹn tó bá nílò kíkọ sílẹ̀, mo máa rí pé mo kọ gbogbo ẹ̀ sílẹ̀ níbi iṣẹ́. So màá le, torí mo máa fi le rántí. Kí òun mi le rántí ní àsìkò tí m bá nílò láti padà lọ wo nǹkan yẹn kí n lè wo ìgbésẹ̀ tí mo lè gbé lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ so. Ìròyìn níbi iṣẹ́ tó bá jẹ́ pé àsìkò tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ mo máa rí i pe mo kọ́ sí ibi tí màá ti padà lọ yẹ̀ ẹ́ wò t'óbá di pé mo parí iṣẹ́ ní ọjọ́ náà. So eléyìí máa ń jẹ́ kí n rántí àwọn nǹkan míì tí ó jẹ́ pé mi báa gbàgbé. Ṣòwò ṣíṣe pàtàkì máa gba ẹnikẹ́ni níyànjú láti máa kọ ìròyìn sílẹ̀ nínú ibi iṣẹ́ wọn torí memory wa ó yàtọ̀ síra wa. Àti pé memory wa náà máa ń play tricky fún wa nígbà mìíràn tí ó jẹ́ pé àwọn nǹkan míì t'èèyàn fẹ́ rántí kò ní rántí. In fact kíkọ nǹkan sílẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan. Ó jẹ́ nǹkan tí máa gba ẹnikẹ́ni níyànjú láti máa kọ. Àwọn ẹ̀ yàtọ̀ sí ìròyìn, ohunkóhun tó bá mọ̀ pé o ò fẹ́ gbàgbé. Bóyá nǹkankan kàn wàá sí ọ lọ́kàn àbó gbọ́ ǹkan kan àbó rí ǹkan kan, o gbọdọ̀ gbìyànjú kóo kọ ǹkan yẹn sílẹ̀ kó má ba à gbàgbé rẹ̀. Àwọn òyìnbó nipé the faintest pen is better than the sharpest memory. Ìyẹn ní pé ohun tó bá rọra kọ́lẹ̀, tó ṣàlérí náà rí ohun tó kọ sí ibẹ̀, ó dáa jù pé ko fi sọ̀pọ̀lọpọ̀ kóo wò ó pe máa rántí, máa rántí. Ó dáa jù lọ. Tóo, kò sí b'ọ́pọ́lọ́ ẹ ṣẹlẹ̀ pé tó tó jẹ́ pé o ma nǹkan rántí tó tó jẹ́ pé wàá rántí gbogbo nǹkan so, nǹkan tó máa ń mú mi tí mo fi máa ń kọ àwọn ìròyìn sílẹ̀ níbi iṣẹ́.

Ni ẹ̀wà, ẹ̀wà ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn ẹ̀wà gan ni nítorí pé ó rọrùn láti sè, mo sì ní ìgbàgbọ́ pé ó ní àwọn èròjà tó dá nínú. Ìyẹn àwọn nutrient tó máa ń mú èèyàn dàgbà sókè dáadáa o wà nínú, ẹ̀wà. To mo maa n je ewa pẹ̀lú oríṣiríṣi nkan ara n tó jẹ́ kí n fẹ́ràn è niyen, mo lè fi jẹ búrẹ́dì o. Tó bá wù mí, mo tún lè fi jẹ, mo lè fi mu gààrí. Tó bá sì tún wù mí, mo lè mú ẹ̀wà, mo tún lè yí padà sí oríṣiríṣi nǹkan. Mo lè yí padà sí àkàrà tí n bá ti lò. Mo lè yí padà sí mọ́ínmọ́ín náà tí n bá lò, tí n bá sè. So ẹ̀wà ní oríṣiríṣi ìwúlò. Ìgbà mìíràn àbí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n ba fẹ́ se ìrẹsì gan, màá se ẹ̀wà pẹ̀lú ẹ̀. Ewa àti ìrẹsì o maa n dùn ju ìrẹsì lásán na to, ewa ni adùn ti o maa n fi kun oúnjẹ ti eyan ba je pẹ̀lú e so óun ni ara àwọn nǹkan tó mú mi tí mo fi fẹ́ràn ẹ̀wà lọ́pọ̀lọpọ̀ ni. Ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn lóòótọ́. Ìgbà tí mo bẹ̀rẹ̀ síi kókó jẹ ẹ̀wà, ó ní bí negative effect ara mi kò fẹ́ bá mi lára mu. Nígbà tí mo fi wà ní kékeré, tí n bá ti jẹ ẹ̀wà, màá bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́, màá bẹ̀rẹ̀ sí ní purge. Ẹ̀wà yìí, mo dẹ̀ fẹ́ràn rẹ̀ láti ìgbà tí mo ti kéré ni mo ti fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n òun ló ń fa wàhálà fún mi nínú àgọ ara yìí. Tí n bá ti jẹ báyìí, màá bẹ̀rẹ̀ sí ní lọ sí ilé ìyàgbẹ́, màá máa yàgbẹ̀, yàgbẹ̀, yàgbẹ̀. So nígbà tí mo sá à ri bẹ́ẹ̀, wọ́n ní pé, wọ́n gbá mi ni ìmọ̀ràn pé kí n má jẹ ẹ̀wà mọ. Mo ní pé mi ò lè ṣe kí n má jẹ ẹ̀wà. Tán ba tí wàá ń jẹ ẹ̀wà, won a ní pé kín je oúnjẹ imi ì maa ní irọ́. Ti n ba si ti je, maa tun gba ile ìyàgbẹ́ lo, maa tun yagbe oúnjẹ tí mo sì fẹ́ràn jù ni. Mo saa wa wa ọ̀nà ó di wípé ó ní òògùn kan tí mo máa lò, òògùn ìdágbẹ dúró. So tí n bá ti jẹ ẹ̀wa tán, màá rí pé mo lo òògùn yìí. Tí n bá ti lò òògùn ìdágbẹ dúró yìí, màá rí pé ìgbẹ́ tí mo sì máa ń purge tẹ́lẹ̀ kò wá. So, mo wa bere sini se, ti n ba ti jewa, any àsìkò ti n ba ti je ewa maa lo oogun idagbe yi tí n bá ti jẹ ẹ̀wà, màá lo òògùn dàgbẹ yi. Tí n bá ti lò ó máa dá ìgbẹ́ yẹn dúró, kò ní jẹ́ kí ó rí bí ó ṣe máa ń rí tẹ́lẹ̀. So bi mo ṣe bẹ̀rẹ̀ sí ní rí àǹfààní láti jẹ oúnjẹ tí mo fẹ́ràn jù yìí níyẹn dáadáa. So bí mo dẹ̀ ṣe ń jẹ ẹ, mo ri pé kò sí wàhálà mọ́ ìgbà tó yá. Mo dá òògùn ìdágbẹ dúró tí mo máa ń lò, mo dá a dúró, mi ò lò mọ́. Ó di pé tí n bá ti wá jẹ ẹwa, kò sí wàhálà. Kańkán màá jẹ, kò ní sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. So láti ìgbà náà, òní mo ti ń jẹ ẹ̀wà. Mo fẹ́ràn rẹ̀ dé bí pé lódi di ojúmọ́ kan bóyá ó lè jẹwá nìkan ni màá jẹ pẹ̀lú nǹkan tí n bá fẹ́ fi jẹ, tí màá sì gbádùn rẹ̀ dáadáa. Ó wù mí kí n tún ṣe exploration pẹ̀lú ẹ̀wà yìí dáadáa. Tó bá jẹ́ pé owú ti wà dáadáa, àwọn èròjà kan wà tí màá fẹ́ láti ròfọ̀ mọ́ ẹ̀wà yìí kí n tún wo bí ó ṣe rí láti tún ní new taste of oúnjẹ. Nítorí, n-mo mọ̀ pé oúnjẹ tó ṣe dáadáa ni èmí tí ẹ fẹ́ràn rẹ̀ gan. Mo tún wá ṣè rí pé kó dà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ràn rẹ̀ bó ti ẹ se pé àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ pé, "à, ó se wá jẹ ẹwa ni oúnjẹ tí mo fẹ́ràn jù tí ó ṣe oúnjẹ tí ó purge." Later ni mo wá ri pé kó dà. Kì í ṣe èmi nìkan ni mo fẹ́ràn ẹ̀wà. In fact ọ̀pọ̀lọpọ̀ èèyàn at least tó wà ní around ibi tí mo wà, òun ló jẹ́ pé ẹ̀wà ni oúnjẹ tí wọ́n fẹ́ràn jù, tí wọ́n máa ń jẹ jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So eléyi ì mu mi rí pé oúnjẹ tó da gidigan ni ẹwa. Oúnjẹ tí èèyàn lè mú yan gan ni. Òúnjẹ, oúnjẹ tó ṣe é jẹ ní gbogbo ìgbà, ní gbogbo àsìkò ni. Ṣùgbọ́n ìgbà mi waa ti eyan ba je ni aje ju o maa n fa ki eeyan maa so, ko maa release gas láti idi re. Ìgbà mìíràn náà ó dẹ̀ tun máa ń mú èèyàn yàgbẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. O maa n mu eyan yagbe ti eyan ba ti je ajeju, won ni aseju gbogbo nkan náà o da. So àjẹjù ẹ̀wà náà ó búru, ó lè fa àwọn nǹkan tí èèyàn ò fẹ́. Ṣùgbọ́n nínú gbogbo ẹ, ẹwa ni oúnjẹ tí mo fẹ́ràn jù.

Mo rántí bí ọdún díẹ̀ sẹ́yìn, ohun ti ó bí mi nínú gidi gan. Mo rántí nígbà yẹn, ní ilé tí mò ń gbé, so èmi ni mò ń gba owó iná. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti fẹ́ gba owó iná yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jọ ń gbé nílé, a máa nílò láti máa bẹ̀ wọ́n. Ẹ̀ láti máa sọ fún wọn láìmọye ìgbà bí ìgbà tó jẹ́ wí pé bóyé mi ni mò ń lo iná àbí bóya émi nìkan ni iná yìí máa affect bóyá tí kò bá sí. So ó jẹ́ nǹkan tó ti, tó ti ka mi lárà gan, tó ti bí mi inú de bi wí pé, ikan nini àwọn tá jọ yálégbé tó bó ṣe ń sọ̀rọ̀. Ó jẹ́ nǹkan tí mo kórìíra nípa ọ̀rọ̀ yìí, tó sì bí mi inú gan tí mò sọ̀rọ̀ pẹ̀lú ìbínú pé a kin ní gbogbo eleyi tí ó ń ṣe pé, mi ti ẹ̀ wá ní gba owó iná yìí, mi ní gbà mọ́. Kí ẹ̀lọ́ mi náà máa gbà? Nígbà tí ó ń ṣe pé bóya émi ni mò nílé àbí èmi ni, èmi nìkan ni mò ń lo iná. So pẹ̀lú ìbínú yẹn, mo sá fi gbogbo ẹ lẹ̀. So ó di ọjọ́ kan làwọn, àwọn tó ń ṣètò iná yẹn NEPA, wọ́n wá. Wọ́n ni wọ́n fẹ́ ja iná pé a tì san owó iná. Wọ́n sì ṣe, àwọn èèyàn ò tí ì san owó iná wọn, mi ti ẹ̀ bá wọn dá sí torí inú tó ń bí mi pé kò sí wàhálà kan tí ẹ já ká mọ́ kí gbogbo wa ti ẹ̀ rí bì òkùnkùn ó se rí ká mọ́ rí iná fún bí oṣù kan. Ká rí ká lè ko rí everybody lè wà ní ojú kan náà. A sì ṣe àfi, a ṣà wọ àri òwó tí a fá àwọn nepa n jọ́ yẹn. Wọ́n bá bọ́ síbẹ̀ ni wọ́n bá sì ja iná. Kaluku bá sì ń wò. Ó sa dí pé owó ta wá nílò gan láti wá tún iná wa ṣe padà. O ti pọ ju iye owo to ye ka san ka da tẹlẹ lọ. A sá ni kí kaluku san. Mo fa ake kọ́rí o mò ní emi o ni san o. Gẹ́gẹ́ bí ẹ ti, ẹ sá ti ṣe nǹkan pé ṣe ẹ ti jẹ́ kí wọ́n, kí wọ́n ja iná wa báyìí. Àmọ́ owó eléyi tí ẹ̀ ń sọ yìí, èmi ò ní bá yín san bẹ̀. Wọ́n sá, wọ́n sá, àwọn ènìyàn kan bẹ̀rẹ̀ sí ní san. Ìgbà tó ṣá yá ọkan mi rọ̀, èmi náà san. A sá lọ, a lọ gba iná yìí. A wá ṣẹ̀ ṣe ìpàdé, ìpàdé, ìpàdé a rí di pé bí a ṣe gbọdọ̀ máa ṣètò iná yẹn tí òfí ni di pé ohun tó ṣẹlẹ̀ bí ó tún máa ń tún ṣẹlẹ̀ padà. So mo sá ni mi ò ní gba owó kini yi mọ́. Ṣùgbọ́n kí kaluku sá mọ́ ẹni tó ń gbà, kí kaluku máa fún un ní àsìkò ká dẹ̀ máa rí bí ẹni pé, responsibility wa ni kì í ṣe pé bóyá ẹni tó ń gbà owó nígbà tí ó ń ṣe pé bóya orí owó kankan n bẹ ó ní iye tá ń fún un. So ó jẹ́ bá ṣe parí ọ̀rọ̀ yẹn láti ìgbà yẹn, mi ò ro pa á ní ìṣòro pẹ̀lú owó iná àbí àwọn èèyàn ò dá owó nǹkan nkán rìí. Ó jẹ́ kó dínkù gan. So bí mo ṣe rí nǹkan tó fa ìbínú timo bí niyẹn tí mò dẹ̀ẹ́ ṣètù rẹ̀ torí mi ò fẹ́ láti máa bínú fún àkókò púpọ̀. Ìbínú mi máa ń ṣe kékeré ni. So tí màá ti bínú díẹ̀, màá ríi wí pé mò kà mọ́ ìbínú yẹn sílẹ̀ láti lè ṣe àwọ̀ kan mí láti ríi wí pé, a lè sọ̀rọ̀, a lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèyàn sí èèyàn láti ríi wí pé a wà ọ̀nà láti settle ohun tí ó bá ń fa ìbínú láàrin wa. So emi ro pe nkan to da ni.

Sísùn ní kùtùkùtù ó dára, lójú mi kódà. Àwọn tó jẹ́ health practitioners wọn máa sọ fún wa wípé tí èèyàn bá lè sùn láti bí agogo mẹ́fa kí èèyàn tí jẹ gbogbo oúnjẹ tó bá fẹ́ jẹ kó sinmi, kó sì tètè sùn. Àwọn yorùbá náà ni pé, àtètè sùn ni àtètè jí so tí èèyàn bá tètè sùn, ó máa jẹ́ kí èèyàn lè tètè jí. Papa jùlọ tó bá jẹ́ wípé ènìyàn ní ibi tó fẹ́ lọ ní àárọ̀ ọjọ́ kejì tó dẹ̀ ní láti jí ní kùtùkùtù àárọ̀, ó gbọdọ̀ sùn ní kùtùkùtù náà kó lè tètè jí kó má jẹ́ pé oorun máa dí ẹ lọ́wọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo tí rí àwọn ènìyàn tí won ní ibi tí wọ́n fẹ́ lọ ṣùgbọ́n tí wọ́n sùn ní àsìkò tó pé eleyii náà máa mú kí wọ́n jí ní àsìkò tó pé, kódà ọ̀pọ̀lọpọ̀ ìgbà, alarm àbí nkankan tí wọ́n sétí láti jí wọn, yóò dùn ṣùgbọ́n wọn ò ní gbọ́ nítorí pé ara wọn ń sinmi lọ́wọ́. So, óṣeéṣe láti sùn ní kùtùkùtù, torí èèyàn kan nílò láti rí pé ó dín àwọn iṣẹ́ àbí activities ti o ń ṣe kù ni àsìkò ni ti gbogbo àwọn ǹkan tó bá yẹ kí èèyàn ṣe, keyan ti ṣe láti àárọ̀ títí di bí owo ìrọ̀lẹ́ to bá ti di ìrọ̀lẹ́, keyan shut down gbogbo activities tó kù tó ń ṣe kó lè rí ààyè kó lè tètè sùn ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ǹkan ta ń ṣe ló máa di wa lọ́wọ́. Ìgbà mi dé wá tó jẹ́ wípé, eh, ta bá ti wà lórí ẹ̀rọ fóònù wa yìí, oun ló máa ń fa lọ́pọ̀lọpọ̀ ìgbà ta fi ni sùn ní àsìkò tó yẹ kí a sùn. O dẹ̀ máa ń fa àwọn ǹkan mi sí ara, nígbà ta bá sùn ní àsìkò tó yẹ ká sùn.

Ohun tí mo máa ń sọ lórí fóònù nígbà tí mo bá ní ẹ̀dùn ọkàn, òun ní pé tí n bá ti màá pe àwọn ènìyàn tí mo mọ̀ pé mo lè sọ ẹ̀dùn ọkàn yìí fún tí wọ́n lè gbà mí níyànjú àbí kí n lọ wo àwọn, ẹǹ, fídíò lórí ẹ̀rọ fóònù mi tí, ẹ́, tó lè mú kí ọkàn mi kó wá sílẹ̀. Torí tí n bá fẹ́ bá yàn sọ̀rọ̀, màá bẹ̀rẹ̀ sí ní sọ fún un nípa a, ẹ̀dùn ọkàn mi, máa sọ nǹkan tó ṣẹlẹ̀, màá ṣàlàyé gbogbo ẹ̀. Tí n bá dẹ̀ ní ẹ̀dùn ọkàn, ohun mi máa ń yí padà, ohun mi máa ń yí padà, mi ò mọ̀ bóyá máa dùn bo, eh, mo sáà a máa ń yàtọ̀ sí bí mo bá ṣe sọ̀rọ̀ tó bá jẹ́ pé inú mi dùn àbí ọkàn mi bá balẹ̀. So, yóò yàtọ̀ pátápátá. So, tí n bá dẹ̀ ti sọ ẹ̀dọ̀ ọkàn mi tí ẹni bá ń kọrí ji mi dáadáa, ọkàn mi á balẹ̀, màá dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ènìyàn lẹ́yìn tí n bá ti sọ gbogbo ẹ̀dùn ọkàn mi. Ṣùgbọ́n lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mi ò lè rí bẹ́ẹ̀ pé àwọn ènìyàn láti sọ ẹ̀dùn ọkàn mi fún, àwọn, mo fẹ́ràn láti máa sọ nǹkan tó bá ń ṣẹ mí fún Ọlọ́run, eh, tàbí kí n pe Jésù kí n sọ fún un pé nǹkan báyìí òun ni ẹ̀dọ̀ ọkàn. Gẹ́gẹ́ bí ó ṣe sọ nínú orin yẹn náà pé, eh, ó ní pé "o gbogbo ẹ̀dùn ọkàn mi kí n sọ fún un." Torí pé Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́.

Tí mo bá fẹ́ gba ènìyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ tó nira, mo máa gbìyànjú láti kọ́kọ́ fi ara mi sí ipò tí ẹniyẹn wà. Màá kọ́kọ́ rína láti bí ẹniyẹn ṣe ń rína kí n le bá mọ ohun tí mo lè sọ láti rí i pé, ẹ, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò ní ní negative effect lórí ẹni tí mo ń bá sọ̀rọ̀. Torí pé koko ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ni láti jẹ́ kí ẹniyẹn tún feel better ju bó ṣe wà lọ. So nínú àwọn oro màá gbà ènìyàn nímọ̀ràn, bíru kí a sọ pé ọ̀rọ̀, ẹ, ẹni tí ó fẹ́ fẹ́ ìyàwó àbí torí, ẹ, arábìnrin tó, tó nífẹ̀ẹ́ sí tó máa ń sọ fún mi pé òun gbìyànjú láti rí i pé òun fẹ́ fẹ́ ẹni yìí. So ó jẹ́ ọ̀rọ̀ tí ó nira láti dá sí, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yìí náà, mo lè dá sí i. Mo lè rí àwọn ǹkan sọ láti rán ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ tí ó fi lè ṣàṣeyọrí nínú ohun tí ó fẹ́ ṣe. Ẹ̀, ṣùgbọ́n o láwọn ǹkan tí mi ò ní sọ bóyá bí pé kí n sọ pé àwọn àwò moyen kan wà tí kò sí lára rẹ̀ tí ó lè mú kó má rí, ẹ, arábìnrin yẹn, kó má rí i, kó má lè sọ fún un pé òun fẹ́ fẹ́ ẹ. So màá gbìyànjú láti sá sọ ní ọ̀nà tó jẹ́ wí pé kò ní jẹ́ pé yóò affect ẹni tí ó sọ̀rọ̀ fún mi àbí tí mò ń gbá nímọ̀ràn. Ó le ṣùgbọ́n ó ṣe é ṣe.

Ohun tí ó ṣe pàtàkì jù nínú ayé lérò tẹmi oun ní wípé, wípé kí á mọ ẹlẹ́dà wá, iyen ẹni tó dá wa, Ọlọ́run tó dá orun àti ayé. Ta ba wo a ri wípé ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ lo nínú aye to n tọ́ka si wípé eda kan wa to ju gbogbo àwọn eda to wa laye lo tà bá dẹ́ ngbìyànjú láti ṣe ayé fún ra wa tí à wa Ọlọ́run, o ni ẹ̀wà Ọlọ́run nígbà tó wà n tó sì, ẹ pè é nígbà tí ẹ lè rí i. So tà bá fi gbogbo ayé wa tí a fi ṣe bó ṣe wuwà táwà Ọlọ́run, á ní rí, ìgbà tó tòótó náà ní ayé torí laìṣi Ọlọ́run nínú ayé èèyàn, irú ẹni bẹ́ẹ̀, ọkàn rẹ̀ ó mọ pò ruru kò ní ní àlàáfíà ọkàn tó tó. Ṣùgbọ́n ẹni tó bá ní Ọlọ́run ní ohun gbogbo. Pátápátá kódà ìgbà mi wa, ẹni tó ní Ọlọ́run tì ò ní owó lọ́wọ́ gan-an. Nígbà mi o máa ń ní àyọ tó, tó kún ju ẹni tí ó ní owó súnmọ́ tí ò ni Olọ̀run lọ. So a nílò láti mọ Ọlọ́run dáadáa. Kídẹ ni Ọlọ́run? Ifẹ́, ifẹ́ ni Ọlọ́run. So, ta ẹni tó bá ti ní ìfẹ́, o ti kọ́kọ́, o ti bẹ̀rẹ̀ sí ní mọ Ọlọ́run dáadáa níyẹn. Bíbẹ́li ni kó ní ìfẹ́ ọmọ nikeji re gẹ́gẹ́ bí ara rẹ̀. So tó bá ti í mọ Ọlọ́run, tó ti wá Ọlọ́run rí, o máa ń ṣòro láti ní ìfẹ́ àbí láti máa wùwà tí Ọlọ́run bá fẹ́ kó hu. O máa ń ṣòro. Ẹni tí ò bá mọ Ọlọ́run, ó máa maá ṣe nǹkan tí yóò mọ pá àwọn ẹlòmíi lára. Ṣùgbọ́n lọ́gán tí ẹeyan bá ti mọ Ọlọ́run, a bẹ̀rẹ̀ sí ní wù ìwà bí ẹ̀dá tuntun. Torí ẹ ni Jésù fi ní pé, "Ẹ wá sọ́dọ̀ mi, ẹyin tó ń ṣiṣẹ́ táa dí ẹrù wúwo lé lórí, emi ó sì fún ọkàn yín ní ìsinmi." Ìsinmi inú Jésù ló wà. So mo dẹ́ ti mọ eléyi láti, ìgbà díẹ̀ sẹ́yìn, láti bí ọdún bí díẹ̀ sẹ́yìn ni mo ti mọ eléyi. Mo dẹ́ ẹ fẹ́ gbogbo ẹni tó bá gbọ́ nǹkan tí mò ń sọ yìí, kí ó yípadà. Tóbá jẹ́ pé kò sí lójú ọnà ìyè yí torí pé ayé ń lọ sópin. Kódà àwọn ohun tà ń rí bíi àwọn artificial intelligence oríṣiiríṣii tà wà lórí ẹ̀ yí ó ń fi àpẹẹrẹ hàn pé ayé ń lọ sópin láìpẹ́ torí, níbi tí àwọn AI, artificial intelligence ń lọ, ó ti ń lọ síbi kòmùkùndùn débi wípé wón ti fẹ́ gba ìjọba mọ́ àwọn èèyàn lọ́wọ́. Already àwọn artificial intelligence ti ní ìmọ̀ tó ju tí àwọn èèyàn lọ lọ́pọ̀lọ́pọ̀. So ó ti jẹ́ káwọn èèyàn ó di ẹni tí ò wúlò púpọ̀. So ẹni tí ò bá wá ni Ọlọ́run tó bá di pé àsìkò tó tí ìpèdun tí Jésù dé yí ò ní agbára o, ó sì dàa. Torí ẹlòmíi ni pé, ẹ́hn, àti ní Jésù o dé kò dé láti ijo yi. Se kò wà dà kí ìwọ ó prepare sílẹ̀ fún bíbọ̀ rẹ̀ ju pé kó máa wọ̀ pé kò lè dé mọ́. Nígbà tó bá wá dé tí ò bá rí ǹnkan kan se mo, o sì lè rí repent lẹ̀yin tó bá dé, ò le--ò lè tún ayé ṣe nígbà tó bá dé. Kó tó dé ni wà á ti gbìyànjú láti ready ara rẹ sílẹ̀. Ọlọ́run o ran wa lowo.

Mo máa ń lò o jìnnà gan, mo sì máa ń lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà to mo máa ń lọ sí ilé ìwé lójoojúmọ́, ó sì tó ìwọ̀n bàtà bí ọgọ́rùn àti ilé mi síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń wo ọkọ̀ láti ilé títí dé ibi tí mo ń lọ, tí o sì jẹ́ wípé ó máa ń gba bí, ó máa n--o maan gba tó bí ọgbọ̀n ìṣẹ́jú kí n tó dé ibẹ̀ tí n bà wọkọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ pé mo fi ẹsẹ̀ rìn, ó máa gbà tó bí wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ. Sọ, ìgbà mìíràn, mo de máa ń, mo máa ń travel lọ sí ibi to--to jìnnà jù bẹ́ẹ̀ lọ mi kì n lọ sí ìlú mìíràn láti lọ ṣe nǹkan kan, eléyi mò ń gba àkókò tó pọ̀ gan-an, tó jẹ́ pé kò sì ṣe fi ẹsẹ̀ rìn níbi tí ó jìnnà dé.

Odò ó jẹ́ ohun tí ó dára, lóòtọ mi ò mọ̀ bí a ti ń wẹ̀ nínú odò ṣùgbọ́n mo máa fẹ́ràn kí èèyàn lè wẹ̀ nínú odò. Àwọn ẹlòmíì dẹ̀ ẹ ṣe gẹ́gẹ́ bí eré ìdárayá. Àwọn eléyi tí n máa ń mọ̀ nípa rẹ̀ gan de bí wipé wọ́n máa ń ṣe bí ẹni ṣe eré ni oríṣiiríṣii skill ló tún níí ṣe pẹ̀lú bí a ṣe ń dive, bí a ṣe ń ṣe nínú odò. So o wu mi ki emi náà kọ́ bá ṣe ń wẹ̀ nínú odò, gìdí ó wù mí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn odò tí ó jẹ́ àwọn odò tí a rí àwọn ló jẹ́ bí odò tí kò ṣe é wẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ odò bí i àwọn odò to n san káàkiri ni idòtí pò n nue ẹbí ènìyàn le wẹ̀ ẹ. Ṣùgbọ́n swimming pool ó jẹ́ ibi tí èèyàn tún ti lè wẹ̀. Lóòtọ àwọn èèyàn náà máa ń pò n bẹ́ o èèyàn le ko. Àìsàn láti inú omi eléyi náà jẹ́ nǹkan tó lè bà eeyàn lẹrú tí ó ni fẹ́ jẹ́ kí ènìyàn maà wẹ nínú odò. Ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀, mo sì fẹ́ràn láti máa wẹ̀ nínú odò. So, àìsàn àbí ki eeyan fi ara ko nǹkan nínú omi oun ni nǹkan ti mo tun le maa sora fún ṣùgbọ́n mi ò tí ì kọ́, ò wu mí bí i kí ń kọ. Mo ní àkẹgbẹ́ mi kan tó ń tó máa ń wẹ̀ dáadáa, kódà ó maá n ṣe gẹ́gẹ́ bí eré ìdárayá nígbà mí tó dẹ̀ jẹ ẹni tó mọ̀ tó mọ ìwẹ́ wẹ̀ nínú odò tí mo dẹ̀ fẹ́ láti kọ́ bí a ti ń wẹ̀ nínú odò lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n mi ò mi ò padà ṣe mọ́ torí wipé bóyá mo gbàgbé àbí kó jẹ́ wí pé mi ò fi gbogbo ara jàrá mọ́ láti ríi wí pé mo kọ́ ẹ̀kọ́ yìí. Ṣùgbọ́n bóyá tó bá yá, màá padà mọ̀ bí a ti ń wẹ̀ nínú odò, màá padà kọ́, màá ríi wípé mo mọ̀ torí nǹkan tó wù mí láti ṣe náà ni nígbà tí ó bá yá.

Oúnjẹ tí a ṣè ní ọjọ́ ọdún, o jẹ́ oúnjẹ tó yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n bá fẹ́ ṣe oúnjẹ lọ́jọ́ ọdún, wọ́n máa n jẹ́ kó jẹ́ oúnjẹ tí wọ́n e kì sábà jẹ. Bí fún àpẹẹrẹ, àwọn ìdílé mi wà tó jẹ́ wípé wọn kì sábà jẹ chicken àbí turkey ní ọjọ́, ojo- tó bá jẹ́ ọjọ́ tó jẹ́ ọjọ́ lásán. Ṣùgbọ́n tó bá ti di ọjọ́ ọdún, wọn á rí wipé àwọn náà ń mú àwọn nǹkan yìí wọ́n jẹ láti mú inú ara wọn dùn, láti mú inú àwọn ọmọ dùn. So, ọ̀pọ̀lọpọ̀ ọdún ló dẹ̀ wá. Àwọn ọdún mi wà tó jẹ́ pé tóri irú ọdún yìí ló máa ń sọ irú oúnjẹ tí èeyàn ó jẹ. Ẹ̀, fún àpẹẹrẹ bí ọdún iléyá. Ọdún iléyá ó jẹ́ ọdún tí àwọn ènìyàn máa ń pa ẹran àgbò. So, kaluku ti mọ̀ pé irú ẹran yìí ni òun gbọdọ̀ rà, tí òun ó sì pa, t'óun ó fi ṣọdún. So, kaluku á gbìyànjú láti rà. Ẹ̀, wọn á wá ṣe bóyá ìrẹsì ni o àbí ki wọ́n ro àmàlà sí àwọn ẹran yìí, wọ́n á sì ṣe ọbẹ̀ sí i. Ó máa ń ná ni lówó tó pọ̀ gan. Ẹ̀, àwọn ọdún mi tá tun ní bi ọdún Kérésìmesì tó jẹ́ ti ọdún Krìstẹ́nì. A rí wipé oúnjẹ tí wọ́n sábà máa ń lò, òun ni ẹran adìẹ ni wọ́n sábà máa ń pa. So, wọ́n á dẹ̀ ṣe ìrẹsì tàbí àmàlà àbí àwọn oúnjẹ tó bá, tó bá wù wọ́n, wọ́n á sè si, láti ṣe àjọyọ̀ láti fún àwọn ènìyàn náà. Ẹ̀, àwọn ọlọ́dún ni àwọn tó ń ṣe ọdún, àwọn náà ni wọ́n máa ń ṣe oúnjẹ yìí. Ẹni to ba de fe se oúnjẹ to po, o le pe àwọn alaase láti ba se, oúnjẹ yi si maa n wa fún àwọn eeyan to po gan. Àwọn to ba wa ki ènìyàn fo'dun náà o je nínú re, eeyan si tun le ha nínú re fún àwọn ara aduugbo àbí àwọn eeyan ti eeyan ba mo ti o fe fún l'ounje l'ojo ọdún.